Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Àwọ̀ fífọ̀ jẹ́ ǹkan tó dára gan-an ni. Ó sì jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà eléyìí a máa ṣe àlàáfíà, a máa ṣe dáadáa fún àlàáfíà ẹni. Bẹ́ẹ̀ náà sì ni a máa ń ran ni lówó nípa wípé èèyàn mójú tó ara ẹni àti nípa wípé èèyàn jẹ́ ẹni tó ní ìmọ́tótó. Owọ̀ fífọ̀ èmi o. Mo jẹ́ ǹkan tó jẹ́ wípé owọ̀ fífọ́ mi kò tí ẹ̀ níye. Gbogbo ìgbà ni mo máa ń sábà fọ ọwọ́. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ Mùsùlùmí, tó bá sàlùwàlá, yóò fọ ọwọ́, bó bá tọ̀, yóò fọ ọwọ́, bó yàgbẹ́, yóò fọ ọwọ́. Èmi jẹ́ ǹkan tó jẹ́ wípé mo fẹ́ràn láti èkílọ̀ lá-láti ẹ̀ máa fọ ọwọ́ ní gbogbo ìgbà. Yálà mo ní ǹkan láti ṣe ni àbí mi ò tí ẹ̀ ní ǹkan mi láti ṣe. Tí mo bá ti kẹ́ fi wípé ọwọ́ mi jẹ́ wípé ọwọ́ mi fẹ́ máa dògbón, à à jẹ́ n tó o dry, dédé ì tó ti a lè pè ní ó gbe. Ẹ̀ ẹ̀ tó ọwọ́ mi bá ti gbẹ lágbẹ́ jù, màá bu omi ṣọ́wọ́ láti jẹ́ pé kí omi rin ọwọ́ mi. Láta ara wípé mi ò fẹ́ràn kí ọwọ́ mi ó jẹ́ ọwọ́ tí yóò gbe tí ó máa ṣe hárá hárá hárá hárá. Àkọ́kọ́ nìyẹn. Bẹ́ẹ̀ náà ni, ẹlẹ́ẹ̀kejì ni pé mo fẹ́ràn ìmọ́tótó gan-an ní ọ̀pọ̀lọpọ̀. Mi ò ń fẹ́ kí ọwọ́ mi ó máa ṣe rínṣìnrínṣìn tàbí kí i máa tí o tí bí wá wípé ọwọ́ yìí yóò wá máa ni mí lára gan-an. Mi ò fẹ́ràn rẹ̀ pa àpá, mi ò fẹ́ràn rẹ̀ rárá. Eléyìí ni ń kọ́ mi, ní sì ń ràn mí lọ́wọ́ lọ́ fi jẹ́ wípé gbogbo ìgbà ni mò ń fọ ọwọ́ mi. Tí mo bá kọ́kọ́ jí, màá kọ́kọ́ fọ ọwọ́. Lẹ́yìn ìgbà náà ni màá tó ṣe ohun tí mo bá fẹ́ ṣe. Bẹ́ẹ̀ náà ni tí n bá fẹ́ jẹun, màá fọ ọwọ́. Yálà mo fẹ́ lo ọwọ́ láti fi jẹun àbí mi ò lò ọwọ́ láti fi jẹun. Bẹ́ẹ̀ náà sì ń, mo fẹ́ kí ìrun, màá fọ ọwọ́. Mi ò kí ìrun, màá fọ ọwọ́. Bẹ́ẹ̀ náà sì ni tí báti ṣe díẹ̀, tí màá rí wípé àsìkò ti tó, tí màá rí pé ó ti tó kí ń fọ ọwọ́ mi pẹ̀lú àwọn àsìkò kọ̀ọ̀kan, màá tún gbìyànjú láti fọ ọwọ́ mi. Àti bẹ́ẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àsìkò àbí ní gbogbo ìgbà. Eléyìí tí màá ń fún mi ní ìgboyà láti jẹ́ wípé ọwọ́ mi ó jẹ́ ọwọ́ tí ó mọ́ ní gbogbo ìgbà.

Ṣé o máa ń mu àwọn mímu pẹ̀rọ, pírótínì, pírótínì, pírótínì, mímu pírótínì? À, mi ò fẹ́ràn ǹkan mímú, dàbí alárà náá ní tèmi n tèmi o. Oun tò bá ti yàtọ̀ sí omi ìyókù, mo jẹ́ ǹkan tó jẹ́ aláṣà jẹ gan. Bẹ́ẹ̀ ni mo jẹ́ aláṣà mu. Bé eléyìí, ó jẹ́ nítorí wípé ara mi ò gba ìgbàkugba. Bẹ́ẹ̀ náà ni kò gba oríṣiríṣi àwọn oúnjẹ òde ọ̀ní. Bẹ́ẹ̀ náà ni kò gba àwọn ohun múmu eléyìí tí kò bá ara mu. Ẹ̀mí, mo fẹ́ràn láti máa mu omi gan, tàbí tó bá wù kó jẹ́ ǹ tó bá jẹ́ ohun ìpìlẹ̀ eléyìí tí à ń pè ní natural, óun ni èmi ní ìfẹ́ sí ni ti mo sì gbára lé ní mimu gẹ́gẹ́ bí kí èèyan ó mu ouǹ tó jẹ mọ́ àwọn èso, gẹ́gẹ́ bí ọsàn, gẹ́gẹ́ bí, a, ọ̀gẹ̀dẹ̀ àti, ẹ, ọ̀gẹ̀dẹ̀ oríṣiríṣi ọ̀gẹ̀dẹ̀ àti emí ni, ẹ, ouǹ tí wọ́n ń pè ní kùkúmbà ni àti ohun tí wọ́n ń pè ní watermelon àti ọ̀pè òyìnbó. Oríṣiríṣi báhun ni èmi fẹ́ràn láti máa mu gẹ́gẹ́ bí ouǹ tí ó bá mi lára mu. Ṣùgbọ́n ouǹ tí wọ́n ń pè ní oríṣiríṣi ohun mímu bóyá ẹlẹ́rìndòdò ni àbí ì ṣe ẹlẹ́rìndòdò kó dà tí ń bá rí àbí tí wọ́n bá fún mi, mi ò ní ìfẹ́ sí láti máa mú ju. Bẹ́ẹ̀ náà sì ni màá kàn mú kékeré bẹ́ẹ̀ kí nǹkan fi ṣe bí àṣẹ. Màá sì ṣe yókù, màá fún àwọn èèyàn. Ohun tí mo tún máa ń mu, òun náà ni àwọn ohun mímu ẹlẹ́rìndòdò tó jẹ́ ouǹ tí wọ́n a fi, a, ẹ, bí i omi ọsàn ṣe àbí ǹ tí a fi bí ọ̀gẹ̀dẹ̀ ṣe tó jẹ́ àwọn ohun mímu tó jẹ́ pé ohun mímu eléṣọ̀ ni. Irú àwọn ǹkan yìí èmi a tún máa gbìyànjú láti máa mú lókurùgbà tí ò bá ti jẹ́ ti ó pọ̀ jù. Ṣùgbọ́n yàtọ̀ fún àwọn eléyìí, ǹkan mìíràn wà o tó jẹ́ wípé mo máa ń gbìyànjú láti mú lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹ̀yàn ni, ẹ̀kọ̀ọ̀kan ni. Eléyìí kì í ṣe gbogbo ìgbà lé-- tí ó fi jẹ́ wípé ó wà jẹ́ ǹ tí ó di tí ó bá, a, ara mi mú. Rárá, lẹ́yìn omi nìkan. Mo fẹ́ sọ pé, húnhùn, gbogbo ìgbà o, mo jẹ́ ẹni tí máa ń mu omi àti àwọn ǹ tó jẹ mọ́ èso. Eléyìí ni àwọn tí mò ń máa ń mu. Ṣùgbọ́n ohun mímu pírótínì, à hin ro pé èmi jẹ́ ǹkan tó ní ìfẹ́ sí ra-ra-ra, pàápàá jùlọ eléyìí tó jẹ́ wípé ǹ tó lè ṣe mí ní tí ò, tí mi ò lérò pé ouǹ tó lè ṣe mí ní àǹfààní ní àgọ́ ara ni.

Ṣé o ní orúkọ ìnági jẹ? Orúkọ ìnági jẹ orúkọ mìíràn tí a fi máa ń pe ènìyàn yálà látara wípé bí ènìyàn náà ṣe máa ń ṣe àbí bí ènìyàn náà ṣe máa ń wùwà àbí ìṣe ṣe ènìyen àbí nípa bí ènìyàn náà ṣe máa ń bá àwọn èèyàn dọ́rẹ̀ àbí bí ṣe máa ń wùwà pẹ̀lú àwọn èèyàn. Oríṣiríṣi orúkọ ìnági jẹ ló wà. Ẹlòmíì á máa jẹ́ forínágùn, ẹlòmíì á máa jẹ́, ẹ́, oríṣiríṣi orúkọ, oríṣiríṣi orúkọ. Kódà ẹlòmíì á máa jẹ́ okò àtọ́húnwà, ẹlòmíì á máa jẹ́ Alexi, ẹlòmíì á máa jẹ́ Young Zoo, ẹlòmíì á máa jẹ́, ẹ́, ẹ́, olóye, ẹlòmíì á máa jẹ́ aláwìn, ẹlòmíì á máa jẹ́ olójúgò, ẹlòmíì á máa jẹ́ forífọ́gò àti, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Láti bí orí-oríṣiríṣi orúkọ tí àwọn ènìyàn máa ń fún èèyàn gẹ́gẹ́ bí ìnági jẹ àbí tí ènìyàn da fúnra rẹ̀ gẹ́gẹ́ bí orúkọ. Bẹ́ẹ̀ ni nínú àwọn orúkọ tó sì dá ni o dá kí èèyàn ó máa jẹ́. Ẹ̀mí ní tèmi, ẹ̀mí náà ní orúkọ ìnági jẹ, ó bú tẹ́lẹ̀ jẹ́ wípé kò kí ń ṣe gbogbo àwọn èèyàn ló máa ń fi orúkọ ìnági fi ń pè mi àbí ká sọ wípé kò ń ṣe gbogbo àwọn èèyàn ló mọ orúkọ ìnági jẹ tèmi nítorí wípé orúkọ ìnági jẹ èmi àwọn kan náà ni máa ń fi pè mí. Ẹlòmíì o lè pè mí ní orúkọ tí ó bá wù ú ní ìwọ̀n ìgbà tí ó bá ti ṣe orúkọ tí ó mú ìbúdání tí ó sì mú wàhálà àdáni. Orúkọ ìnági jẹ tèmi ó pín sí oríṣiríṣi, oríṣiríṣi. Ẹlòmíì á máa pè mí lọmo alfà Níi àwọn ọ̀rẹ́ mi ló fún mi nígbà tí a fi wà ní ilé ẹ̀kọ́. Nílé tó jẹ́ wípé gbogbo ohun tí mo máa ń sọ ó jẹ máa ń kan àlùfáà nílé tó jẹ́ kó máa ń ya àwọn ọ̀rẹ́ mi lẹ́mí pé tí ẹ̀ bá ń ṣe ẹni tó bá jọ mo alfà o. Irú ẹni báyìí kò lè máa sọ oríṣiríṣi àwọn ọ̀rẹ́ àti wípé nígbà mí ta bá wà nínú ìdánwò àbí ta bá ń ṣe ìdánwò mo máa ń la àwọn akẹgbẹ́ mi dáadáa. Nílé tí ẹ̀ máa yàn wọ́n nínú pé ẹni tí ò ti rẹ̀ kí ń wá ilé ẹ̀kọ́ bá wọ́n ṣe máa ń wá ilé ẹ̀kọ́, tó bá jẹ́ wípé òun ni wọ́n ṣe irú nǹkan báyìí nílé. Nídi ilé wọ́n fi fún mi ní, "à ẹni yìí ó gbọdọ̀ jẹ ẹni tó yàtọ̀ sí ẹni tí àwọn mọ̀ àbí tí ìṣesí rẹ̀ ò ṣe yàtọ̀ yìí, ó gbọdọ̀ dá yàtọ̀ ní àwùjọ." Ó fi jẹ́ wípé wọ́n fún mi ní orúkọ ìnági jẹ ọmọ àlfá. Oríṣiríṣi orúkọ ni a máa jẹ́, oríṣiríṣi orúkọ ni wọ́n máa ń fún èèyàn, ṣùgbọ́n gbogbo orúkọ yí pátapata gbodo dá lórí ohun tí èèyàn bá fẹ́ àti tó bá ro yo lórùn. Ẹlòmíì á máa jẹ́ ohun tí ò wù ú, ẹlòmíì á máa jẹ́ ohun tí ò nífẹ̀ẹ́ sí, ṣùgbọ́n ẹ̀mí nítòrí èmi gbogbo orúkọ tí èniyan bá à jẹ́ bá pátapata nìkan ohun tí ó wù mí, ohun tí mo sì nífẹ̀ẹ́ sí náà ni ó jẹ́.

Ṣé o máa ń béèrè ọ̀nà? Ṣé o máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? À, níbi tí a bá lọ síbi tí ọ̀nà jín, bóyá a júwe ibi kan tí èèyàn ò mọ̀ ni àbí èèyàn bá ti ń lọ ibi tí èèyàn mọ̀, bóyá èèyàn wọ́rẹ̀ lọ ni, bóyà èèyàn wá ojú ìmọ̀ kan lọ ni, bóyá sì ń wá ẹni tó jẹ́ bí ìmọ̀lẹ́bí èèyàn lọ síbi tó jẹ́ wípé èèyàn ò dé bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ayẹyẹ ni, ohun tó sì súnmọ́ ọ ni kí èèyàn gbéyànjú láti máa béèrè ọ̀nà. Kó má ba à jẹ́ wípé èèyàn kò ṣọ̀onu, nítorí ẹni tí ò bá béèrè ọ̀nà, imú a sí iná ni o. Gẹ́gẹ́ bí òwe Yorùbá, ẹni tí ó bá béèrè ọ̀nà ni a ń júwe ọ̀nà fún. Ẹni tí ò bá, a bá béèrè ọ̀nà ni kii sì, ni kì í sì sí iná. Ọ̀wẹ Yorùbá nìyẹn. Kí n sọ pé ohun tó da jù ohun tó ti súnmọ́ ọ ni kí ó jẹ́ wípé ẹni tí ò bá fẹ́ sọnù kó béèrè ẹni tí ò bá yé àbí ẹni tí ò bá mọ̀, à bá wò ó ni ibi tí mò ń lọ yí o. Ó lè béèrè lọ́wọ́ ẹni tí ń wá lọ àbí kó béèrè nígbà tó bá dojú ọ̀nà. Tí ọ̀nà bá fẹ́ dojú ru abá o fẹ́ polukurumú usù wípé, "Àh ẹ jọ́r o, mò ń lọ sí ibi báyìí, báyìí, báyìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ẹ jọ́, ẹ júwe ọ̀nà fún mi." Àbí bá wò ó ni màá ṣe rin. Tí ẹni náà tó bá gbìyànjú tó bá béèrè àwọn ǹkan gbòógì àbí tó béèrè ọ̀nà, àwọn èèyàn á sì máa júwe fún un. Èmi jẹ́ ẹni kan tí ó máa ń béèrè ọ̀nà dáadáa, torí emi, mi ò nífẹ̀ẹ́ sí ìsọnù rara, mi ò sì nífẹ̀ẹ́ sí ìrinkùrin, mi ò nífẹ̀ẹ́ sí ìrìn ìyà páàpá. Ǹjẹ́ ẹni kan tí ń máa ń lọ, ihn sì máa ń lọ pẹ̀lú ìbámu àkókò àti ìbámu bí mo ṣe pírọ́gràmù ọ̀nà mi àti ìrìnàjò mi. Ele tí màá jẹ́ kí ọ̀nà mi àti ìrìnàjò mi kó yá bí mo ṣe fẹ́ kó yá àti kó lọ bó ṣe yọ kó lọ. Nídi eléèyi mo fi máa ń béèrè àbí mo jẹ́ ẹni kan tí máa ń béèrè ọ̀nà ní gbogbo ìgbà. Ní, mo wà níbi tí mo ti lè sọnù, mo wà níbi tí èèyàn ti lè sọnù. Kójú kí n béèrè pé, "À jọr o ẹ̀karọ ẹ̀kasan o, mò ń lọ sí ibi báyìí, báyìí, báyìí, báyìí, báyìí. Ẹni tí ó bá mọ ibi báyìí, ẹ jọ́wọ́ tọ́ri t'ọ́lọ̀un ẹ júwe fún mi o." Tí wọ́n bá sì júwe fún mi, màá gba ọ̀nà abẹ́ lọ. Nídi eléèyi, èmi jẹ́ ẹnìkan tí máa ń béèrè ọ̀nà dáadáa. Eléèyìí ni èmi yóò sì fi kí ń sọnù. Ó sì jẹ́ wípé ihn máa ń mú kí ìrìnàjò mi kó rọrùn bí mo ṣe fẹ́ kó rọrùn. Kó sì, kó sì ṣe wẹ̀lẹ̀ kù bí tí yóò sì fi mí ní ọkàn bàálẹ̀ bí mo ṣe máa ń fẹ́ kí ó fi mí ní ọkàn bàálẹ̀. Eleyii tó jẹ́ wípé ìgbà tí màá fi délé kò ní ti rẹ̀ mí lárẹ jù, bẹ́ẹ̀ sì ni kò ní dá mi láàmú ní ìdààmú jù.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Ṣé mo máa ń sùn ní ọ̀sán? Ọ̀sán o jẹ́ àsìkò tí ènìyàn máa ń fi ń ṣiṣẹ́, tó sì jẹ́ àsìkò kan tó jẹ́ wípé nígbà míràn tí ènìyàn bá jẹ́ ẹni tí tí ń ṣiṣẹ́ lataarọ̀, bí ènìyàn jẹ́ welder ni, ènìyàn jẹ́ fọga ni, kódà kí ènìyàn jẹ́ òṣìṣẹ́ ìjọba. Àárọ̀ tí èyàn bá ti lọ lataarọ̀, tó sú mọ́ kó jẹ́ pé ọ̀sán, ara èyàn ò ti sinmi kí èyàn wá kòkò kan láti fi sinmi, iyun láti fi sinmi lásìkò oúnjẹ àbí àsìkò tí èyàn fẹ́ lọ se, à, èyàn fẹ́ lọ se igá àbí ènìyàn fẹ́ lọ ṣe ìgbáǹsẹ àbí ènìyàn fẹ́ lọ tọ̀. Ohun tó da jù náà ni kí èyàn mú àkókò kan lọ́sàn án kí èyàn máa fi sùn. Ṣùgbọ́n nítèmi nínú ẹ̀dá ti ọlọrun, Olúwa dá mi, oun ní wípé ohun ọ̀sán kò fi bẹ́ẹ̀ mọ̀ mi lá. Bo ti lè jẹ́ wípé ó máa ń wù mí gan lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n àsìkò tó bá, tó bọ́ sí àsìkò ọ̀sán, ó sú mọ́ kí n wà níbi iṣẹ́ mi. Tí n bá sì wà níbi iṣẹ́ mi, ó sú mọ́ kó jẹ́ pé ojú ọ̀nà, oun ní ọ̀sán pipọn yóò pọn mi. Eléyìí tí ò fi ní fúnmi láǹfààní láti jẹ́ wípé màá rí ayé sùn bí mo ṣe fẹ́ sùn. Ó ń rọrùn ngbá mi kó jẹ́ wipé láàárọ̀ tí bàá ń ṣiṣẹ́ lọ́wọ́, òrun a máa fẹ́ gbé mi boya kí n ka sùn díẹ̀ ní ìwọn ọba. Eléyìí ni ò kí ń fún mi láyé láti sọ pé tí bá ti ẹ̀wà wù mí gan láti sùn lọ́sàn án, boyà tí irin àjò mi tó bá yá mi tí mo tètè dé sí ilé. Iṣẹ́ ilé nígbà mí kò kí ń fún mi láǹfààní, kò sì ń rọ̀ mí lọ́rùn láti lè jẹ́ wípé màá le sùn. Nítorí àwọn ọmọ wáa máa dà mí láàmú. Bẹ́ẹ̀ náà sì ni àwọn iṣẹ́ oríṣiríṣi tí mo fẹ́ ṣe, mo fẹ́ ṣe nǹkan, mo fẹ́ ṣe nǹkan, irun àkọ́lé kan rẹ̀ nígbà mi kò kí ń fún mi láyé, kò kí ń fún mi láǹfààní láti lè jẹ́ wípé màá wáyé láti sùn. Tí n bá ti ẹ̀wà gbìyànjú wípé oyá mo tètè dé gan, mo wá wáyé láti sùn. Òórùn ọ̀nà kò ní dàbí, torí kò ní dàbí ohun alẹ́ tó jẹ́ wípé èèyàn osùn ni àsùn fọkàn, àsìkò fọkàn sùn, àsun fí tara tara sùn. Pẹ̀lú eléyìí, orun ọ̀sán kò jẹ́ ìkan tó jẹ́ wípé ó mọ́ mi lára dáadáa tàbí ó rọ̀ mí lọ́rùn dáadáa. Ṣùgbọ́n tí ààyè rẹ̀ bá yọ, tó wá yọ tàbí tí ààyè rẹ̀ bá wà, ti asìkó rẹ̀ náà sì wà, mo máa ń gbìyànjú láti jẹ́ wípé mo máa fẹ́ sùn irun ọ̀sán. Tẹ́lé yìí yóò sì fi lè fún èèyàn ní àlàáfíà àti okun pẹ̀lú iṣẹ́ ìyókù tí èèyàn bá ṣe ní ọjọ́ náà tí, tí, tí, tí, tí èèyàn fi wá sùn irun, orun alẹ́.